Bẹ́ẹ̀ni, mo lè pàdé àwọn ọ̀rẹ́ tuntun. Ní tìte mi, mo pa. Mo gbà pé ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn láti ní àwọn ọ̀rẹ́ rere nítorí pé ọ̀rẹ́ rere lè ṣe ìrànlọ́wọ́ púpọ̀ nínú ìgbésí ayé wa. Àwọn ọ̀rẹ́ tuntun lè mú ayọ̀, ìmọ̀ tuntun àti àwọn àǹfààní tuntun wá sí ìgbésí ayé wa. Mo máa ń pàdé àwọn ènìyàn tuntun ní ilé ẹ̀kọ́, níbi iṣẹ́, ní ṣọ́ọ̀ṣì tàbí mọ́sálásí, àti ní àwọn ibi tí àwọn ènìyàn tí máa ń kó jọ. Mo tún lè pàdé àwọn ọ̀rẹ́ tuntun nígbà tí mo bá lọ síbi ayẹyẹ, eré ìdárayá tàbí àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn. Ni àwọn akoko wonyii, mo maa n gbìyànjú láti ki àwọn ènìyàn pẹ̀lú erin muse, ki n si bawon sọ̀rọ̀. Nígbà tí mo bá fẹ́ ṣe ọ̀rẹ́ pẹ̀lú ẹni kan tuntun, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti mọ̀ nípa ẹni náà. Mo lè béèrè orúkọ rẹ̀, ibi tí ó ti wá, ohun tí ó fẹ́ràn àti àwọn ohun tí ó máa ń ṣe ní àkókò fàájì rẹ̀. Bí àpẹẹrẹ, mo lè béèrè pé kíni orúkọ rẹ̀ àbí kíni ó máa ń ṣe nígbà tí ó bá ní àkókò fàájì. Àwọn ìbéèrè kéékèèké bẹ́ẹ̀ lè jẹ́ kí ìbáṣepọ̀ wa bẹ̀rẹ̀ dáadáa. Mo tun gba pe bi a ba fe ni ọ̀rẹ́ rere, a gbodo je ẹni rere fún àwọn elomiiran. A gbọdọ̀ máa bọ̀wọ̀ fún wọn, máa fetí sí wọn ká sì máa ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n bá nílò ìrànlọ́wọ́. A kò gbọdọ̀ máa purọ́ fún àwọn ọ̀rẹ́ wa tàbí máa sọ̀rọ̀ burúkú nípa wọn lẹ́yìn wọn. Ìgbẹ́kẹ̀lé àti òtítọ́ ṣe pàtàkì gan-an nínú ọ̀rẹ́. Síbẹ̀, mo mọ̀ pé kìí ṣe gbogbo ènìyàn tí a bá pàdé ni a lè pè ní ọ̀rẹ́ rere. Nítorí náà, mo máa ń ṣọ́ra nígbà tí mo bá ń ṣe ọ̀rẹ́ tuntun. Mo máa ń wo ìwà ẹni náà àti bí ó ṣe ń bá àwọn ènìyàn mìíràn lò. Bí ẹni náà bá jẹ́ ẹni tí ó ní ìwà rere, tó bọ̀wọ̀ fún àwọn èèyàn, tó sì tún máa ń ṣàpọ̀ńlé fún èèyàn, èyí lè mú kí ìmọ̀ mi pọ̀ síi kí n sì tún lè wo ayé ní ọ̀nà tuntun. Mo lè sọ pé bẹ́ẹ̀ni, mo lè pàdé àwọn ọ̀rẹ́ tuntun, mo sì máa ń gba àǹfààní láti mọ̀ àwọn ènìyàn tuntun. Ṣùgbọ́n mo gbà pé ó ṣe pàtàkì láti yan àwọn ọ̀rẹ́ wa dáadáa. Ọ̀rẹ́ rere lè gba wá níyànjú, ràn wá lọ́wọ́ kí ó sì dúró ti wá nígbà tí ìgbésí ayé bá le. Nítorí náà, mo máa ń gbìyànjú láti jẹ́ ọ̀rẹ́ rere fún àwọn ẹlòmíràn kí n sì máa ṣe àwọn ọ̀rẹ́ tí yóò mú ohun rere wá sí ìgbésí ayé mi.